Ìbéèrè wípé, ṣe o máa ń fi ìdáàbò bo ọrùn sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìdáàbò bo ọrùn sára nítorí wípé yóò wúlò fún mi àti wípé yóò dáàbò bo mi kuro níbi aburú tí ọrùn lè gbé sí mi lára. Nítorí ìdí èyí, ìbéèrè wípé ṣe o máa ń fi ìdáàbò bo ọrùn sára? Bẹ́ẹ̀ ni.

Ìbéèrè wípé, ṣe o máa ń mu coffee níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ nítorí wípé ó jẹ́ ohun tí ó máa ń gbóná tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ṣetán. Nítorí ìdí èyí, mo máa ń sara lóore dáadáa. Mo fẹ́ràn àti mu coffee. Nígbà mìíràn tí mo bá fẹ́ mú, mo máa ń mú láti fi lè jẹ́ kí làákì mi kó ṣílẹ̀ àbí kó lè ṣiṣẹ́ dáadáa.

Ibéèrè pé kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi pọ̀ lọ́pọ̀lọpọ̀ igbà. Ohun tí mo máa ń ka gẹ́gẹ́ bí ìgbádùn, òun ni ohun tí mo bá jẹ àbí ohun tí mo bá mu sí ẹnu. Ni ìgbà mìíràn tí mo bá fẹ́ kúrò ní ibi iṣẹ́, wọn ò wò wípé láti gbádùn ara mi, wọn ó gba àwọn ilé ìṣeré lọ àbí ibi tí wọ́n ń pè ní àwọn supermarket láti lọ ra ohun tí mo mọ̀ pé mo bá jẹẹ́ yóò ṣe ara mi ní àǹfààní, wọn ó ṣe ara mi ní oore. Àwọn nǹkan tí mo máa ń lo, òun náà ni mo ti ká kalẹ̀ yìí. Ìgbádùn mi ò, ó wà lórí ohun tí mo bá jẹ àbí ohun tí mo bá mu.

Ìbéèrè wípé kín ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun. Ni ààyè ibi iṣẹ́ mi, ohun tí mo má ń wá níbi lòdò òṣìṣẹ́ tuntun, òhun náà ni wípé kí ó jara fáfá, kí ó jẹ́ ẹni tí o lè fi kún ìlọsíwájú ibi iṣẹ́ mi, kí ó jẹ́ ènìyàn tó fi ara balẹ̀, kí ó sì jẹ́ eniyan tí ó fẹ́ràn ìṣe. Nítorí ìdí èyí, ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, òhun náà ni mo ti kà kalẹ̀ yìí.

Ìbéèrè wípé ṣe o máa ń gba àwon imélì àìwúlò, bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀ igbà àwon imélì tí ò wúlò máa ń wọ orí imélì mi. Nígbà mìíràn tí mo bá sì ráyè, n won ò wọ orí mélì mi lọ wọn ó sì yọ wọn kúrò níbi ibẹ̀ nítorí wípé o ń gba àyè lọ́pọ̀lọpọ̀. Kò ní jẹ́ kí n ráyè láti fi lè rí àwon imélì mi tí yiò wúlò fún mi.

Èbè rí pé ṣe orí máa ń fọ́, bẹ́ẹ̀ ni, orí máa ń fọ́ mi lọ́pọ̀lọpọ̀ gbà. Nítorí wípé oun tí èèyàn ń fi orí rò àti oun tí èèyàn ń fi orí ṣe ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí ìdí èyí, orí máa ń fọ́ mi nígbà mìíràn. Kódà nhun tó máa ń jẹ́ kí orí fi fọ́ ó lọ fún mi, òun ni pé kí ń sùn. Nítorí náà, orí máa ń fọ́ èmi náà ó.

Ìbéèrè wípé ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí gẹ́gẹ́ bí ìgbà tí mo fi ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ tí mo kọ́kọ́ ti ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Nígbà tí mo fẹ́ fi iṣẹ́ kalẹ̀, mo ti kọ ìwé àtẹ ìránṣẹ́ sí olórí ilé iṣẹ́ tó jẹ́ ọ̀gá. Mo ti sọ fún wọn pé mo fẹ́ fi iṣẹ́ kalẹ̀, mo sì fún wọn ní gbèdéke ìgbà tí wọ́n ó korò. Nígbà náà wọ́n sọ fún mi wípé mo ní láti ṣe iṣẹ́ oṣù kan. Mo sì ṣe iṣẹ́ oṣù kan gbákò láì gba òwò iṣẹ́ náà.

Ìbéèrè kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn alábàáṣepọ̀ mi wọ́n kì ń wúlò, mi ò kí ń rí ohun tí yóò mú lára wọn. Nítorí ìdí èyí tí mo bá ti rí wípé alábàáṣepọ̀ mi kò ní ohun tí mo fẹ́ yọ kúrò lára rẹ̀ tí ó fi jẹ́ àǹfààní fún mi. Ohun tí wọn kọ́kọ́ ṣe ni wípé wọn ò yẹra fún rẹ̀ níbẹ̀, wọn ò sì sinmi láti máa bá a sọ̀rọ̀.

Ṣe àkópò fún ìrìnàjò. Báwo ni mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Ọ̀nà tó pọ̀ ni mo máa ń gbà. Nítorí naa tí mo bá fẹ́ rin ìrìnàjò kankan, n ó kókó jókòó, n ó wo bí ìrìnàjò náà ṣe jìnnà sí, n ó sì wò wípé kín ni àwọn ǹkan tí mo nílò láti fi lè kojú gbogbo ìdènà tí mo lè pàdé lójú ọ̀nà. N ó jókòó, n ó farabalẹ̀, n ó ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe.

Ìbéèrè wípé báwo ni o ṣe máa ń pàrọ̀ ǹkan rẹ. Àkọ́kọ́ ni wípé tí mo bá rí i wípé ohun tí mò ń lò kò fẹ́ ṣiṣẹ́ dáadáa mọ́, n ó kọ́kọ́ fún un ní àkókò díẹ̀ láti fi lò kí ń fí lè mọ ohun tó ń ṣe. N ó gbé lọ fún àwọn tí ó máa ń tún un ṣe. Tí wọ́n bá ti sọ fún mi wípé kò ní le ṣiṣẹ́ mọ́, n ó sì gbé ìgbésẹ̀ láti fi lè ra omìíràn dípò.

Ibéèrè wípé ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora nígbà tí mo bá fẹ́ sùn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí mo máa ń fi aṣọ bora, ó jẹ́ ìgbà tí afẹ́fẹ́ bá ń fẹ́ àbí tí òtútù bá mú. Nígbà mìíràn tí oru bá mú, mi ò kí ń lo aṣọ. Àmọ́ pọ̀lọpọ̀ ọgbà tí òtútù bá mú, mo máa ń fi aṣọ bo ara. Yóò dáàbò bo mi kúrò níbi afẹ́rẹ́ àti òtútù àbí ẹ̀fọn tó bá wà ní àyíká mi.

Ibeere wípé Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí ó wù mí kí ń kọ, òun ni ìmọ̀ tí wón ń pè ní ìmọ̀ AI. Nítorí wípé òun ni ìmọ̀ tuntun tí gbogbo èyan ń lò, wón ń lò ní ibi iṣẹ́, dókítà fúnrararẹ wọn ń lò lọ́wọ́lọ́wọ́, àwọn onílé iṣẹ́ àwọn náà ń lò, àwọn tí wón ń ṣe iṣẹ́ ọkọ̀ wón ń lò. Ìmọ̀ yìí wúlò lọ́pọ̀lọpọ̀, ó wù mí kí ń kọ ọ́

Ìbéèrè wípé ṣe o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni pẹ̀lú ọjọ́ orí mi, mo máa ń rìn pẹ̀lú àlàáfíà. Gbogbo ẹ̀yà ara mi ló sì dá pérére. Kò sí ohun tó ṣe ẹsẹ̀ mi, kò sí ohun tó ṣe ọwọ́ mi, orí mi dúró rẹ, ojú mi ń rína dáadáa, ẹnu mi náà ń sọ̀rọ̀. Nítorí idi e yìí, mo máa ń rìn ní àlàáfíà.

Bẹ̀ẹ́rẹ̀ wípé, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, ìdáhùn mi sì ìbéèrè yìí ni wípé mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí wípé àwọn náà ló tún lè gbà mí nípa ìṣòro ráńpẹ́. Mo mọ̀ wọ́n dáadáa, mo máa ń bá wọ́n ṣe, mo máa ń ní àjọṣepọ̀ pẹ̀lú wọn, a jọ máa ń sọ̀rọ̀, a máa ń bá ara wa ṣe papọ̀. Nítorí ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ irú ìwà tí wọ́n lè wù, mo mọ ohun tí wọ́n lè ṣe.

Ṣe nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá tuntun nírírà kò jẹ́ ohun tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ igbá. Àmọ́, tí mo bá fẹ́ ràá, yóò jẹ́ wípé eléyìí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ ó ti kọ ṣẹ́ àbí kò ṣiṣẹ́ mọ́, àbí àwọn tí mo máa ń tunṣẹ́ gbà mí ní ìmọ̀ràn wípé kí ń ra òmíràn.

Èbéèrè wípé, báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ìdáhun mi, èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀ mi, ọ̀nà méjì ni mo máa ń gbà láti fi tun ṣe. Nínú kí n yọ abẹfẹ́lẹ́ fún ara mi, kí n fi gé, kí n sì ṣe, kí n fọ dáadáa àbí gé ti ìyàwó mi níwájú. Kó bá mi gé pẹ̀lú abẹfẹ́lẹ́, kó sì bá mi fọ, àbí kí n gbé lọ sí ilé bí ti wọ́n tí máa ń pè ní pedicurist.

Ní àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ. Àkọ́kọ́ ní ibi iṣẹ́ mi, a máa ń lo ẹ̀rọ ayárabíàṣá, a máa ń lo ìwé, a sì máa ń lo bírò. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe pàtàkì sí wa jù nítorí wípé ohun tí a máa ń fi ń ṣiṣẹ́ jù náà nìyẹn. A á kọ ìwé sí inú ìwé. Nígbà mìíràn tí àsè kò bá gbà wá, a á lo ẹ̀rọ ayárabíàṣá láti lè fi ṣe gbogbo ohun tó yẹ ká ṣe pẹ̀lú ìwé àti bírò.

Ìbéèrè wípé ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Bẹ́ẹ̀ni, ní ààyè ìtajà mi, tí mo bá kọ́kọ́ dé ààyè ìtajà mi ní àárọ̀, n ó mú aṣọ tó mọ́ tónítóní, n ó fi nu àwọn ọjà mi. Nítorí wípé bí àwọn ọjà bá ṣe rí, ó máa ń jẹ́ àwọn nǹkan tí ó máa ń fa àwọn oníbàárà mọra. Nítorí ìdí èyí, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi.

Ibẹ́ẹ̀re wí pé ṣe o fẹ́ràn coffee tàbí tea? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn coffee tàbí tea. Àgága tó bá jẹ́ eléyìí tó gbóná fẹ́rẹ́fẹ́. Nítorí wípé tí mo yé, mo bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ coffee àbí tea, òun ni ohun tí mo máa ń mu láti fi lè ṣílẹ̀ ara mi. Nígbà mìíràn tí mo bá mu coffee àbí tea, ó máa ń ṣe ànfàní tó pọ̀ fún ara mi, tí ó jẹ́ kí ara mi ó ṣílẹ̀, yóò sì fún mi ní ìgbádùn dáadaa. Coffee àbí tea, àwọn olóyìnbo wọ́n máa ń mu ní ààyè ibi iṣẹ́, ní inú ọ́fíìsì wọn. Àwọn dókítà náà wọn máa ń mu. Èmi fún ara mi, mo fẹ́ràn láti mu coffee.

Ìbéèrè wípé, ṣe o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Kó tó di wípé mo gba balùwẹ̀ lọ. Aṣọ wíwẹ̀ yìí ni ń ò kókó ro mọ́ ara. Tí mo bá ti ró mọ́ ara, ń ò wọ̀nu balùwẹ̀ mi. Ń ò sí ìwẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, ń ò fi nu ara mi, àbí tí mo bá fi nu ara, mo lè jẹ́ kí omi náà kí ó gbẹ mọ́ mi ní ara. Aṣọ ìwẹ̀ yìí ó wúlò lọ́pọ̀lọpọ̀ nítorí wípé òun ni ó gbẹ omi ara mi kúrò nígbà tí gbogbo ǹkan bá jẹ́

Ìbéèrè wípé ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù nítorí wípé tí mo bá fẹ́ ṣe nígbà mì pé kí n lọ bá àwọn tí a fẹ́ jọ ṣe ìpàdé, yóò ná mi lówó, yóò gbà mí ní àsìkò. Àmọ́ nígbà tí fóònù ti wà, àyè wà fún èèyàn láti ṣe ìpàdé lórí fóònù. Nígbà náà, yóò jẹ́ kí owó níná, yóò dín kù, yóò dí kí àsìkò lílù, yóò dín òun náà kù, yóò sì jẹ́ gbogbo ohun tí ẹ̀yàn bá fẹ́ sọ, kò lọ ní ìrọ̀wọ́ lọ sẹ̀

Ìbéèrè wípé kínni oúnjẹ tí o fẹ́ràn jù? Idánwò mi sí ìbéèrè yìí ni wípé mo fẹ́ràn oúnjẹ tó jẹ́ ìrẹsì. Ìrẹsì yìí òun ni oúnjẹ tí àwọn ènìyàn máa ń jẹ jù ní ìlú Nàìjíríà níbi bi Òun náà ni oúnjẹ tí ó fẹ́ dán ojú, tí ó yára láti sè. Nítorí ìdí èyí oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ ìrẹsì.

Ìbéèrè wípé eré ìdárawá, eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ìdáhùn mi sì ìbéèrè yìí ni wípé eré ìdárayá tí mo fẹ́ràn jù ọ̀wọ́n ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti aláfọwọ́gbá tí a mọ̀ sí football àbí basketball. Èmí fúnraramìi, mo máa ń gbá àwọn, mo máa ń ṣe àwọn eré ìdárayá méjèèjì yìí, mo sì máa ń wò wọ́n, ó máa ń jẹ́ kí ara mi ó yá yágáyágá. Méjèèjì yìí náà ni gbogbo ayé máa ń wò jù ló jẹ́ kó jẹ́ pé òun ni mo fẹ́ràn jù.

Ìbéèrè wípé ìgbà mélòó ni o máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀? Ìdáhùn mi sì ìbéèrè yìí ni wípé ìgbà tí mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀, ó jẹ́ èemí èjì. Alákọ̀ọ́kọ́ ìgbà tí mo máa ń ní ìpàdé, òun ni ìpàdé tí mo máa ń ní pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi àbí àwọn akẹgbẹ́ mi níbi iṣẹ́. Eléèkéjì, òun ni ìpàdé tí mo máa ń ní pẹ̀lú àwọn oníbàárà mi láti lè bá wọn sọ bí àṣepọ̀ wa ó ṣe ń lọ géérégé.

Ìbéèrè wípé, "Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin?" Ďáwón mi sí ìbéèrè yìí ni wípé, "Mi ò kín sábà lọ sí ibi orin tí ò bá kín ṣe wípé tí mo bá ní òde àbí òde afẹ́ tí mo fẹ́ lọ. Nígbà náà, mo rí olórin tó ń kọ orin. Àmó nígbà tí mo lọ sí àyè orin kányìn, òun ni ìgbà tí ọ̀rẹ́ mi pè mí sí àpèjẹ rẹ̀ ní oṣù tó kọjá."

Ìbéèrè wípé omi tó o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó ó? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé omi tí mo máa ń mu ní ojoojúmọ́ ni máa ń tó lítà méjì àbí jù bẹ́ẹ̀ lọ nígbà mìíràn. Ìdí ni wípé mo ti gbó lẹ́nu dókítà wípé omi mímu ó n ṣe ànfàní tí ó pò lọ́pọ̀lọpọ̀ ní ara, n máa ń ṣiṣẹ́ kí èèyàn lè rí ìgbonsẹ̀ ṣe pẹ̀lú ìrọ̀rùn.

Ìbéèrè wípé ṣe o ti lu etí rẹ? Rárá o, nígbà tí mo kín ṣe obìnrin n ò lu etí mi, n ò lu rí n ò sì ní lú nítorí wípé ní ilè wa níbití a wà níbí tí ọkùnrin tí ó bá lu etí rẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń ò rí bí ẹni tí kò ní nǹkan ṣe àbí onírànú.

Ibẹ̀ẹ́rẹ̀ wípé ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Bẹ́ẹ̀ni, ìdáhùn mi sì ìbéèrè yìí ni wípé àwọn oníbàárà mi tó bá jẹ́ eléyìí tó pàtàkì dáadáa tí ó máa ń bá mi rájà dáadáa, ń ó ṣe ètò àti bá wọn jẹun papọ̀ láti fi lè rí i wípé mò ń ka wọ́n kún ní ènìyàn.

Ìbéèrè wípé, ṣe o mọ bí a tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé mo mọ bí a ṣe ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ bí wón ṣe máa ń se. Ní ilẹ̀ Nàìjíríà wón bí, a máa ń jẹ ìrẹsì, a máa ń jẹ sọ̀mọ́, a máa ń jẹ àmàlà, a máa ń jẹ ẹ̀wà, a máa ń jẹ gaàrí, a máa ń jẹ ohun tí wọ́n tún máa ń pè ní iyán. Gbogbo oúnjẹ tí mo kà sí le yìí, òun ni mo mọ ṣíṣe rẹ̀.

Bẹ̀rẹ̀ wípé ṣe o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Rárá o, n ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí wípé tí n bá wà ní ìtagbangba, àwọn ohun tí yóò máa kó ẹ̀mí mi kúrò níbi iṣẹ́ tí mò ń ṣe yóò máa koja, yóò ma ṣẹlẹ̀. Nítorí ìdí èyí, n ò fẹ́ràn a tí máa ṣe iṣẹ́ ìtagbangba.

Ìbéèrè yi wípé àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́. Asiko ti mo ma n je akoko ti mo ma n jeun ale o je dede bi ago meje ni igba naa ti ounje ba ti wa ni sise ti iyawo mi ti se tan hun o lo jeun ye nitoripe wipe ko le tete lo se ise tio se ni inu mi.